Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn jù, ó máa ń wù mí kí wọ́n bá mi jan pọ̀. Adùn pineapple, adùn ọ̀gẹ̀dẹ̀ àti adùn vanilla kí wọ́n bá mi jan gbogbo ẹ̀ pọ̀. Infact isọ́wọ̀ bo ṣe máa ń rí, ó máa ń make sense gan-an tó jẹ́ wipé òhun ló máa máa beèrè. Kan ṣà mú mẹ́teeta yẹn kí wọ́n dà pọ̀, adùn yẹn ó máa ń unique o unique lẹ́nu. Mii tíì rí iru adùn tó dàbí adùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí wọ́n bá jan gbogbo ẹ̀ pọ̀

Ah! Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò ni npé, te ẹeyan bá máa rìn ìrìnàjò, o gbudọ bẹ̀rẹ̀ sí ní máa ṣe, ẹ́ kò máa múra sílẹ̀. Àwọn aṣọ tó bá fẹ́ lo, àwọn bàtà tó bá fẹ́ lo, ẹ́ báàgì tí o bá máa gbé, tó bá máa ká àwọn aṣọ ẹ sí, ẹ̀eyàn gbudọ̀ bẹ̀rẹ̀ fífọ̀ ẹ̀, ẹ̀eyàn gbudọ̀ bẹ̀rẹ̀ gbogbo aṣọ, aṣọ tó bá fẹ́ lo kó ti fọ gbogbo wọ́n lẹ̀. So àwọn nǹkan tó bá mọ̀ pé o nílò, a ti mú gbogbo ẹ̀, a ti fi sí ibì kan. Torí pé tó bá di, kò ní jẹ́ kanjúkọ́jú nígbà tí o bá ti ń lọ. So ẹ́ àkópọ̀ ìrìnàjò ni àwọn báàgì tó fẹ́ lo, àwọn aṣọ tó o fẹ́ lo, àwọn bàtà tó fẹ́ lo, gbogbo ẹ̀ o gbudọ̀ tí múra ẹ sílẹ̀

Èmi ni ọ̀rọ̀ tí ẹ bèèrè yìí kò yé mi o. Ṣé èèyàn tún máa ń lo isẹ́ ìgbọ̀nsẹ̀ ni? Haa kò yé mi o èmi ò ní ìgbonsè kankan tè mo lo. Ọ̀rọ̀ yín ò yé mi. Tó bá yé mi, màá mọ irú èsì tí mo máa fún un yín. Sùgbón ìbéèrè tí bèrè yìí kò yé mi rárá so mi ò kè mò ìwòn èsì tí mo máa fún yìí. Ẹ má bi iná. Ìbéèrè yín ò yé mi.

Bẹẹni o, mo máa ń ka ìwé. Ṣùgbọ́n kí n tó lè ka ìwé, aah! O máa n ṣe díẹ̀ bóyá tí iṣẹ́ yẹn bá le, tí kọ́ọ̀sì yẹn bá le gan tí mo mọ̀ pé aah! Kì í ṣe kọ́ọ̀sì tí olúwa ẹ le fi ṣeré. Torí mo jẹ́ èèyàn tó jẹ́ pé eléèdúà fún mi ní ẹ̀bùn àti gbé ìwé sórí bóyá láàrin ọgbọ̀n ìṣẹ́jú sí ìgbà tí èèyàn bá fẹ́ ṣe, tí èèyàn bá fẹ́ ṣe ìdánwò. Ehn, elédúà fún mi ní ẹ̀bùn yẹn, mo lè gbé ìwé sóri tó dẹ́jẹ́ pé gbogbo nǹkan tí mo bá kà ní alárin ọgbọ̀n ìṣẹ́jú ló máa jáde. Màá dẹ̀ fi, aah! Ìdáhùn sí gbogbo ìbéèrè tí wọ́n bá béèrè lórí gbogbo ẹ̀ yẹn. Torí náà, àti ká, mo máa ń ka ìwé o, mo màá ka ìwé tó bá jẹ́ pé nǹkan tó le ni tí mi ò dẹ̀ fẹ́, tí mi ò dẹ̀ fẹ́ fail, tí mi ò fẹ́ ní ìjákulẹ̀ lórí ẹ̀, mo màá ka ìwé lóru. So bó ṣe rí nìyẹn.

Ah! Looto mo fẹ́ràn láti máa pín oúnjẹ fún àwọn ẹni tí wọ́n ò bá ní irú àǹfàní tèmi ni láti jẹun. Bóyá ẹlòmíràn ebi lè máa pa, tó bá wá sọ́dọ̀ mi tó bá ní kí n fún un lóúnjẹ, inú mi máa ń dùn láti ran àwọn èèyàn lọ́wọ́. At least, ẹlẹ́dàá wọn á ṣàdúrà ní àkókò tí wọ́n nílò kí nìyẹn tí mo dẹ̀ wá ń bẹ̀ fún wọn. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ, fẹ́ràn e gan láti máa pín oúnjẹ láti má jẹ́ kí ebi pa ọmọlàkejì mi nítorí pé kì í ṣe gbogbo wa là ní àǹfàní tí èmi ní. So bó ṣe rí nìyẹn.

Ẹẹ́ èmi ò kí ń lọ ìṣẹ́gun òde o. Mi ò kí ń lọ sí òde àwọn ìṣẹ́gun torí pé kò sí nǹkan tí mo fẹ́ lọ wá ń bẹ, kò sí nǹkan tí mo fẹ́ lọ ṣe. Mi ò tiẹ̀ lọ rí ná. Bí a bá ti ń ṣe òde ìṣẹ́gun wọn ni n ó lọ, ni n ó lọ rí. Torí nǹkan tó ń ṣe mí gan ọ kọjá kí n máa rìn káàkiri lọ ìṣẹ́gun òde àbí kànkàn bẹ́ẹ̀ rárá, mi ò lọ, mi ò lọ rí. Mi ò dẹ̀ lé, mo lè lọ o bí a lọ́jọ́ iwájú o ṣùgbọ́n ní àsìkò tí mó wà, nǹkan tó wà lọ́rùn mi, ó kọjá ìṣẹ́gun òde. Bí mo ṣe máa rówó, wọ́n ni mò ń wá. Ǹǹkan tó jẹ́ jẹ́ kí n máa jókòó sí ìdí iṣẹ́ iná ni pé kí wọn ra máa ṣe ní wẹrẹwẹrẹ ó kéré táàkiri. A á rí nǹkàn kàn ta a fi sínú àkáǹtì wa. Bó ṣe rí ni èmi ò lọ ìṣẹ́gun òde rí o. Mi ò lọ rí rárá.

Ah! Answer sí ìbéèrè yí, èmi ò mọ̀ ọ́o. Mi ò mọ̀ nǹkan tí mo lè sọ, torí ìsọdọ̀tun ọkàn. Ah! Mi ò, mi ò mọ̀, mi ò mọ̀ túmọ̀ ìsọdọ̀tun kúnkun. Mi ò rí rí gbọ́ Yorùbá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. So mi ò mọ irú èsì tí mo lè fún ìbéèrè tí ẹ bèèrè yìí. Ẹ ṣé gan.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gbé àpò ẹ̀yìn. Gbogbo ìgbà tí a kéré táwà lóko, a máa ń gbé, tí a bá ti lọ sí oko ẹ̀yìn, tí a bá ti já ẹ̀yìn sílẹ̀, a máa kó sínú àpò a máa gbe wá sílé. A máa ń gbé àpò ẹ̀yìn dáadáa. Ẹ mọ̀ pé ìsìn ìkolàwọ̀ oníkálukú ti fọ́n dagbe. Ooo, oníkálukú ń bá bí gbogbo ẹṣe máa dá. Nkàn tó ṣẹlẹ̀ nìyẹn báyìí.

Ah, ẹni tó bá lówó màlo mà lò n fẹ́ ra kọ̀mpútà sílé. Mi ò ní kọ̀mpútà kankan ní inú ilé mi lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ i. Ṣùgbọ́n mo ní lọ́kàn láti ra kọ̀mpútà torí mo nílò ẹ̀. Mo ṣẹ̀ fẹ́, mo ṣẹ̀ ń wowo ẹ̀ jọ ni, mo ṣẹ̀ ń wúwo kọ̀mpútà jọ ni. Láìpẹ́ láì jìnnà, mo máa ra a sílé, má lè máa fi ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n fi, kí n máa fi ṣe. Nkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí, mi ò ní kọ̀mpútà kan sílé.

Ẹ́ ìbáṣepọ̀ wa dánmọ́rán torí ẹni tó jẹ́ bí ọ̀gá fún mi, ó mú gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ ni, gẹ́gẹ́ bí àbúrò. So ìbáṣepọ̀ tó dánmọ́rán, tó dánmọ́rán ni mo ní pẹ̀lú ọ̀gá mi. Ṣùgbọ́n ẹni tó ní ibi tá-- ẹni tó ní ilé iṣẹ́ yẹn gangan, à, tón bá ní scarcity commodity, òun ló ń jẹ́ bẹ́ẹ̀ torí kì í ṣe, ẹ, ilé iṣẹ́ tí ó kàn wà ní ìlú orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Ilé iṣẹ́ tó jẹ́ gbajú gbajà káàkiri ó wà ní South Africa, ó wà ní Ghana, ó wà ń hẹ́. So ilé iṣẹ́ tó wà káàkiri òkè òkun àti ìlú Nàìjíríà ni ibi tí mo ti ń ṣiṣẹ́. So ẹni tó ní ilé iṣẹ́ yẹn gangan kì í ṣe ẹni tí àkànlé rí. Ṣá.

Bẹ́ẹ̀ni o, etí mi dára, etí mi sùnwọ̀n. In fact, kò sí ǹkan tó ṣe etí mi. Mo ń gbọ́ràn dáadáa bó ṣe yẹ kìń gbọ́ràn. Eléédùà ò de jẹ́ kín ní ààrùn etí kankan ní àkókò tí mo wà yii pẹ̀lú ọjọ́ iwájú. Eléédùrà ò le jẹ́ kí n ní àrùn etí kankan torí mi ò gba àdúrà àwọn èèyàn tó ní mo mọ ìrora tí wọ́n máa ń jẹ tó bá ti dínkú ounyo wọn lẹ́nu. Àwọn ẹni tó dẹ̀ ní ìrora etí náà kí eléédùà kó bá mi fún wọn ní, kó bá mi healẹ̀ wọn, ehn ẹn, kó bá mi fún wọn ní ìlera tó pé.

Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò wọ gíláàsì, mi ò wọ nítorí pé tẹ́lẹ̀ ni mò ń wọ gíláàsì. Kódà gan kí ṣe pé bóyá ojú mi náà dára be yen, ṣùgbọ́n agídí ni mò ń lò. Mi ò-- tí mò gba, tí mo fẹ́ lọ gba gíláàsì mi ò ra ayé. Ṣùgbọ́n ati tuwa padà lọ. Ààh! Gíláàsì yẹn ti wá wọ́n. Oh, lọ́wọ́lọ́wọ́ báyì mi ò lo gíláàsì, ojú mi nìkan ni mo fi ń, mo fi ń ríran. Ìlú, elédúa de fún mi ṣe láti máa rí gbogbo àti ǹkan tó rí tintintin àti ǹkan tó tóbi kéleje tóbi dádá, mò ń ri.

Oṣù kejìlá, ni oṣù tí mo fẹ́ràn jù nítorí ọdún Kérésìmesì tó wà nínú oṣù yẹn. Ẹ mọ̀ pé ọdún Kérésìmesì oríṣiríṣi activities, oríṣiríṣi nǹkan lẹ máa ṣe oríṣiríṣi eré ìdárayá oun lo po nínú ọdún Kérésìmesì. Ọdún yẹn ni mo fẹ́ràn jù nítorí pé à ń lọ sínú ọdún tuntun. Inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún. Tó bá ti ń di oṣù, tó bá ti ń di oṣù kejìlá, oṣù yẹn in fact ó n really wu mi lórí gan.

Nígbà wo ni o kẹ́yìn ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́, níbi iṣẹ́ mi? Ojoojúmọ́ là ń kọ́ nǹkan tuntun. Kó dàgbà gan léèní, mo tún kọ́ nǹkan tuntun léèní léèní léèní ní ibi iṣẹ́ mi. Só irú iṣẹ́ tá n ṣe, ojoojúmọ́ là má ń kọ́ nǹkan tuntun. Ọ̀sẹẹ̀ ọ̀sẹẹ̀ là má ń kọ́. So, ẹ mọ̀ pé oríṣiríṣi àdánwò, oríṣiríṣi ìdánwò ni àwọn oníbàárà wa má ń dojú kan. Tó bá dorí decoder wọn àbí tó bá dorí subscription tó bá ṣe. So ojoojúmọ́ là má ń kọ́ nǹkan tuntun. Ojoojúmọ́ là má ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́.

Ìbéèrè tẹ́, ìbéèrè yìí ò yemi rara. Nígbà wo ni ó kẹ́yìn fò? Àh, ìbéèrè yìí kò yemi rara. Tí n bá lóyemi, irọ́ ni mo pa. Mi ò torí mi ò mọ irú èsì tí mo fẹ́ fún ìbéèrè yìí torí kíkọ́ tan kọ́ kò yemi.

Ah! Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ìrànwọ́ ohùn? Ah! Mi ò ní ìran, mi ò ní ẹ̀rọ ìrànwọ́ ohùn, mi ò ní rárá. Mi ò ní ẹ̀rọ ìrànwọ́ rárá ní ibi tí mò ń gbé n bíbài.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ajàjà. Tí ilẹ̀ bá ti ṣú, tí òṣùpá bá ti yọ jáde, a máa tẹ́ni síta. Àwọn bàbá àti ìyá wa, wọ́n á jókòó ti gbogbo wa níta, wọ́n a máa sọ àlọ́ tó máa ń pààyàn lẹ́rìn-ín. Kódà gan-an, inú wa má ń dùn, a má ń gbádùn ẹ̀ gan-an nígbà ta a kéré. Mo má ń fẹ́ràn àti máa gbọ́ àlọ́ apanilẹ́rìn, nítorí pé ó má ń jẹ́ kí alẹ́ yẹn yàtọ̀

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Há! Ìdènà ọkọ̀ yẹn kìí ṣe, kìí ṣe nǹkan kékeré. Boya torí, torí tí ènìyàn bá tí ń rin ìrìnàjò, tí ìdènà ọkọ̀ bá wà, ó máa ń da gbogbo ara olúwẹ̀ rú ni. Torí olúwẹ̀ máa ma wo bó ṣe fẹ́ tètè dé ibi tó ń lọ, kó lè ra yé tètè ṣe nǹkan tó fẹ́ ṣe kó padà sílé. So bí èyàn ṣe máa, èyàn máa ń rò pé tí èyàn bá ní ìdènà ọkọ̀, ẹlòmíì máa ń fi ọkọ̀ náà sílẹ̀ táwà ọkọ̀ mi tó máa gbàgbé owó tó ti san fún awakọ̀. Kì í ṣe nǹkan tí, kì í ṣe nǹkan tó kéré rárá.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Àh! Owó iṣẹ́ yẹn, tí mo bá ti gba owó iṣẹ́ ní oṣù ní àkókò tó lẹ́yìn oṣù, mo máa ń kọ́kọ́ mú owó yẹn máa dà á sí méjì. Èyí tí àbọ̀ tí mo dá sí méjì, àbọ̀ máa tún da oun sí méjì. Ìdá kan màá mọ̀ pé owó oúnjẹ, màá lọ fi ra oúnjẹ tí màá jẹ fún oṣù yẹn. Ìdá kan bóyá mo ní láti ṣe iṣẹ́ kan tàbí òmíràn, màá kó yen náà lẹ́ẹ̀. Èyí tó bá kú, ó ní àwọn iṣẹ́ kan tí mò ń ṣe lówó tó dẹ̀ ń gba owó lọ lọ́wọ́ mi, òun ni mo máa kó sí i bí òṣe ri ni ìyẹn.

Ní ibi iṣẹ́ tèmi tí ń ṣiṣẹ́, mi ò ní agbára láti lé èèyàn kankan kúrò ní ibi iṣẹ́. Ẹ mọ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí ẹ bá ń bèrè nípa ibi iṣẹ́ mi, ibi iṣẹ́ mi ò kí ń ṣe ibi iṣẹ́ tó jẹ́ pé láàrín, ẹ, ìlú sí ìlú rára o. Láàrín orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè òkè òkun, òun ni ibi tí mo ti ń ṣiṣẹ́. Láàrín orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè òkè òkun, òun ni ibi tí mo ti ń ṣiṣẹ́. So mi ò ní agbára láti lé èèyàn kankan kúrò ní ibi iṣẹ́. Tí ẹni tí wọ́n bá lé níbi iṣẹ́ tó ò bá ṣe dáadáa, tí wọ́n dẹ̀ ti kìlọ̀ fún bíi ẹẹ̀mẹ́jì, kàkà tó yẹ kọ kìlọ̀ fún lẹ́ẹ̀lẹ́ẹ̀kẹta, ló máa sọ pé ìwé tí wọ́n fi gba ṣíṣẹ́ wọ́n ti yọ kúrò ní pé kò lè bá wọn ṣiṣẹ́ mọ́

Ah! Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn. N ò kí ń ṣe iṣẹ́ tó le náà. Se mo pé ibi tí mo ti ń ṣiṣẹ́ kẹ́yìn kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, irú iṣẹ́ yẹn náà ni. Ṣùgbọ́n ó kàn ẹ pé kìí ṣe, ó kàn ẹ pé bí kéréje kéréje òun ni ibi tí mo ti ń ṣiṣẹ́. DSTV, GoTV náà ni wón ń ṣe bẹ̀. Ṣùgbọ́n kò dàbí, ibi tí a ti dá, ibi tí èyí tó jẹ́ bí headquarter, So, mo ti ní idea iṣẹ́ tí mò ń ṣe yìí láti ọ̀dọ̀ àwọn, àwọn oníṣòwò kéékèèké tí wón lọ sí, headquarter pé àwọn fẹ́ jẹ́ òní, àwọn fẹ́ jẹ́ alágbàtà, ẹhẹ́n. So, mo ti kọ́kọ́ ṣiṣẹ́ ní ọ̀dọ̀ alágbàtà tẹ́lẹ̀ kó tó wá di pé mo wá ríṣẹ́ sí ibi gangan tí àwọn alágbàtà ti wá ń gba àṣẹ láti máa ta, ohun èlò tí àwọn ṣé jáde.

Ah, hmm, kì í ṣe ó lójú oúnjẹ tí mo máa ń kórira. Kì í ṣe gbogbo oúnjẹ ni mo máa ń kórira ṣùgbọ́n ó ní ojú oúnjẹ tí mo máa ń kórira bí i oúnjẹ Ìjẹ̀bú ìsìn tón máa ń pè ní ìkọ́kọrẹ́. Kò sí bí wọ́n bá ṣe é ṣe tó, kò sí gbogbo nǹkan tí wọ́n bá ṣe fi sínú ẹ̀ tò tí wón máa wù mí jẹ. Kí ìdẹ ni nǹkan tí òfin tí mi ò fi fẹ́ràn láti jẹ ni bó ṣe ń rí lójú, ah mi ì fẹ́ràn ẹ̀ rárára. So mo kórira oúnjẹ yẹn, mo kórira ẹ̀.

À, ìlú òyìnbó ló ti máa ń ṣe gbogbo ìyẹn tó máa ń wọ ojú ìbòjú, à, ní ìlú Nigeria nibi bayìí. Ewo lo kan wa pẹ̀lú ojú ìbòjú, ko sì ń kan tó kàn wá. Táa bá ti, táa bá ti fẹ́ sùn, táa bá ti díjù ire o, a ti sùn nìyẹn, a ti lọ. Nípa àwọn ojú ìbòjú yẹn, àwa oo ráyè. Ṣé mo ti ẹni gan-an tí mo ti ẹ mọ̀ bó ṣe rí ni tí máa ni, mo fẹ́ wọ ojú ìbòjú. Hmm, ìlú òyìnbó ló ti ń ṣe gbogbo yẹn. Àwa oò ráyè. Táa bá ti máa sùn, táa bá ti díjù wa ire, a ti lọ nìyẹn. Kò sí ńǹkan tó jẹ mọ́ ojú ìbòjú àbí kíniǹkan kíniǹkan rárá o. Táa bá ti sùn, a ti sùn nìyẹn o.

Ah, ah, ní ìsin hin mi ni ǹkan mí, iṣẹ́ mi ò fún mi ní àyè rárá láti lè máa ráyè iṣẹ́ ìdárayá. Iṣẹ́ mi ò fún mi láyè rárá. Ṣùgbọ́n ìgbà tí mo kéré, ẹhn, mo ní, mo máa ń fi orúkọ sílẹ̀ fún eré ìdárayá. Ṣùgbọ́n isìň, iṣẹ́ mi ò fún mi ní àyè rárá rárá. Torí gbogbo ẹ̀ kan dì gbagba ẹ̀mọ̀ ọmọ tí ó ń gbìyànjú láti, láti wá oúnjẹ ọ̀jọ́, gbogbo ẹ̀ bẹ̀yẹn. So mi ò ráyè láti so wipe boya mo fẹ́ ṣe eré ìdárayá mọ́ ní ilé ìdárayá.

Aah! Oríṣiríṣi ìdojúkọ ló wà níbi iṣẹ́ mi. Yálà kí oníbàárà wa kó pe ẹ́, kó bẹ́rẹ̀ sì n máa pariwo lé ẹ lórí, kó má ṣe nǹkan tó máa mú inú bí ẹ. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́, o gbúdọ̀ mú mọ́ra. Ẹ̀lòmíi lè pè ẹ́, kó bẹ́rẹ̀ sì máa ṣépè fún un, kó máa ṣépè fún ẹ, kó máa ṣépè fún àwọn idílé ẹ. Iwọ dẹ kẹrẹ o ní lè dá padà. Ẹ̀lòmíi lè pè ẹ́ kó mú inú bí ẹ kí inú máa run ẹ báyìí. Kó-- o mọ oríṣiríṣi ìdojúkọ ló wà níbi iṣẹ́ wa. Ẹ̀lòmíi máa pa irọ́ tó je pẹ́ iwọ, tó bá ṣọ́ra, tó bá fi ọgbọ́n orí gbé, ó máa, ó máa jẹ gbèsè. Oríṣiríṣi ìdojúkọ ló wà níbi iṣẹ́ wa. Ṣùgbọ́n elédúà ló ń bá wa ṣiṣẹ́, àwa kọ́ la ń ṣe.

Rárá o, èmi ò fẹ́ràn, mi ò fẹ́ràn e rárá, mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Kódà gan-an tí ẹ mọ ibi tí wọ́n kọ sí gan, kí n mọ ibi tí wọ́n kọ sí, kò sí ǹkan tí mo fẹ́ lọ ṣe níbẹ̀. Nítorí pé irú ǹkan bẹ́yẹn èèyàn gbọdọ̀ wà very, èèyàn gbọdọ̀ ní akíyèsí gan-an. Ìwọ tó mọ̀ nípa bí ìsẹ̀mbáyé, ìwọ tó mọ̀ bí tó ẹ kó gbẹ́sẹ̀ sí tàbí tó ẹ kó fọwọ́ sí, tó wá lò ń lọ síbẹ̀ bí ẹni pé o fẹ́ lọ fi rẹ, o fẹ́ lọ kó rẹ sí wàhálà ńlá pátápátá gbá niyen. Ẹni tó bá ti mọ, tó bá ti mọ bí ìsẹ̀mbáyé ṣe rí tó ti, tó jẹ́ pé òun ló ń sin àwọn ohun ìsẹ̀mbáyé ló lè sọ pé òun fẹ́ lọ síbẹ̀. Ṣùgbọ́n pé èèyàn ń kàn ṣáà dedé lọ. Kí ló ti ẹ fẹ́ lọ ṣe ní ilé ìsẹ̀mbáyé òǹfunrẹ́? Kí ni ǹkan tí o fẹ́ lọ ṣe níbẹ̀? À, mi ò lọ, mi ò tiẹ̀ fẹ́ràn ìrárá, mi ò tiẹ̀ lọ rí. Torí mi, kí n tí ẹ mọ ibi tí wọ́n kọ sí gan, kò sí ǹkan tí mo fẹ́ lọ ṣe níbẹ̀. Torí iṣẹ́ mi ò dé bíbẹ̀ yẹ́n. So mi ò lè lọ sí ilé ìsẹ̀mbáyé. Kosí ǹkan tí mo fẹ́ lọ ṣe. Mi ò ní business kankan nbẹ́ẹ̀ tí mo fẹ́ lọ ṣe.

Ha! Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára bẹ́ẹ̀ ni o. Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára, mo máa fẹ́ràn láti máa lo ohun ọ̀ṣọ́ kódà gan. Mo ṣi tún ra ohun ọ̀ṣọ́ gan léni yi, tí mi ò tíì san owo. Mo fẹ́ran ohun ọ̀ṣọ́ gan kí n máa kó gbogbo wọn sára. Ó máa ń múnu dùn in fact, ó má n jẹ ki, ó má jẹ kí n rẹwà gan tí n bá lo ohun ọ̀ṣọ́. Mo fẹ́ràn láti máa pa ohun ọ̀ṣọ́ sára dáadáa. Mo fẹ́ràn ẹ́ gan mi.

Aà, rárá o. Èmi ò, mo ma n jẹ gum náà ṣùgbọ́n kì í ṣe ojoojúmọ́. Bóyá e n kan láàárín oṣù mẹ́fà, bóyá e n kan láàárín oṣù mẹ́rin eh en. Ó dé ní mi ò kí n mi ò fẹ́ràn láti máa jẹ gum torí eyín mi, eyín mi ò gbó. Eyín ẹnití eyín ò bá gbó tó tún waa jẹ gum, kí ló ń ṣe yẹn? Ó ń gbìyànjú láti kọ lẹ́tà sí eyín yíyọ. Èmi ò dẹ̀, à mi ò le yọ eyín mi torí eyín mi ó, mo fẹ́ràn eyín mi gan. Eyín tí ó ti ẹ̀ ti smooth tẹ́lẹ̀ tí mo tún á ní mo fẹ́ yọ eyín dànù torí gum. Aà, rárá o. Kàkà tí màá fi máa tí màá kàkà tí màá fi súnmọ́ ìdí gum tí màá fi yọ eyín mi sígbó. Jẹ nkúkú má súnmọ́ ọ̀dọ̀ gum, jẹ ń jìnnà sí gum kí eyín mi kó ṣe kí ni kó wá lẹ́nu mi. Èmi ò kí n jẹ o. Once in a blue moon, ẹ̀ ǹkan láàárín oṣù mẹ́fà láàárín ọdún kan ni mo ma n jẹ gum.

Ah! Ni ibi iṣẹ́ mi, a ní dìpátímẹ́ǹtì tí ó deal pẹ̀lú àwọn ẹ̀rọ ayárabíàṣà. Bóyá tí a bá ti ń ṣiṣẹ́, tí a bá ní ìdojúko, eyọ̀kan àbí èkejì lórí ẹ̀rọ ayárabíàṣà wa, a máa ní láti sẹ́ǹdìẹ̀ sí àwọn yàrá tí ó máa ń mọ̀ bọ́n sè máa yanjú ẹ̀rọ ìṣòro ẹ̀rọ ayárabíàṣà. A lọ sọ fún wọn wípé ẹ̀rọ ayárabíàṣà wa ò ṣiṣẹ́ o. Wọn á bèèrè ohun ìbéèrè kan tàbí ìbéèrè kejì. Tí a bá ti fún wọn ní ìbéèrè tí wọ́n bá fẹ́, àwọn máa wá tẹ̀lé wa wá sí ibi tí ẹ̀rọ ayárabíàṣà wa wà tí a ń lò. Wọn á wá ṣe iṣẹ́ kan tàbí òmíràn bẹ́ẹ̀. Tí wọ́n bá ti ṣétán, ẹhẹhn iṣẹ́ á tún dùn láti ṣe.

Ṣé kí n má pàrọ̀ fún yín rárá? Ìbéèrè yìí kò yé mi, kò yé mi rárá, rárá. Ìbéèrè yìí ò yé mi rárá àti rárá ni. Ẹ wó ni ìbọn àjẹjẹ́, irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? À, ìbéèrè yìí ò yé mi o. Ko yé mi torí yiye tí ò yé mi, mi ò mọ irú èsì tí mo lè fún ìbéèrè yìí.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán ojoojúmọ́? A! Ojú àwòrán lójoojúmọ́. Ṣé ojú àwòrán ní ibi iṣẹ́ ni àbí inú ilé mi? Torí ní ibi iṣẹ́ mi gan-an, a lójú àwòrán kankan níbẹ̀. Inú ilé mi náà, mi ò ní ojú àwòrán kankan níbẹ̀. Ẹn. So, kòsí ojú àwòrán kan tí mo fẹ́ wò torí pé mi ò ní kankan nínú ilé, bẹ́ẹ̀ yálà, bẹ́ẹ̀ ni mi ò ní kankan ní ibi iṣẹ́.

Ṣé kí i má pa'rọ́ tán. Ìbéèrè náà kò yẹ mi rara torí ìbéèrè tó bá yé yàn, òun lèyan máa fi èsì sí i. Ẹ̀gbọ́n ìbéèrè yìí kò yẹ mi. Mi ò dẹ̀ mọrú èsì tí mo fẹ́ fi sí i torí pé gbogbo nǹkan tí ẹ béèrè yìí kò yẹ mi rara.

Ah! Níbi iṣẹ́, ooo, mi ò kí ń pa irọ́. Ṣùgbọ́n kí n tó lè ní mo fẹ́ pa irọ́ ọkàn mi, ah, ó máa ń pẹ́. Bóyá ó ti ó mú mi, ó mú mi mọ́lẹ̀. Mi ò mọ̀ bí mo ye fẹ́ yọ ara mi, mo máa wá wá irọ́ kan tí mo lè pa láti yọ ara mi kúrò nínú ǹkan tó wàá máa padà ṣẹlẹ̀. Ehen. Ṣùgbọ́n àti parọ́ mi ẹ, ah, o scarce? Ó máa ń pẹ́, kí n tó parọ́.

Ah, o ṣé ẹ ye mi ń sìn ni. Ilé iṣẹ́ ẹ̀yìn mi ni. Ẹ má ní ṣé ẹ̀yìn máa ń ro yín àbí ṣé ẹ̀yìn máa ń ro ọ. Béẹ̀ ni ó, ẹ̀yìn máa ń ro mí o. Ẹ̀yìn máa ń ro mí dáadáa. Mo mọ̀ pé ìjókòó tó a jókòó ní ibi iṣẹ́ tí ò ṣé pé ó ń dìde òun rìn kákíri ìjókòó tó máa jókòó ṣójú kan fún bíi ọ̀pọ̀lọpọ̀ wákàtí, a kì í ṣe iṣẹ́ kékeré. Ìgbà mí ti bá ti díjẹ báyi, ẹ̀yìn yẹn máa san mí ganrága tó jẹ́ pé máa di ẹ̀yìn mí mú. Mi ò ní lè bọ́-- mi ò ní lè, mi ò ní lè kẹ́yìn ẹ kù, à kò dẹrùn. Ẹ̀yìn máa ń san mí, ó máa ń ro mí, ó máa ń fọ́ mi gán.

Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Aah orin, mo máa n fẹ́ràn láti máa gbọ́ orin tí n bá wà nínú ọkọ̀ nítorí pé ó máa jẹ́ kí n, ó máa keep me busy. Mi ò ní mọ̀ ìgbà tí mo máa dé ibi tí mò ń lọ. Só ti n bá ti wà nínú ọkọ̀ bẹ́ẹ̀, mo máa n fẹ́ràn láti máa gbọ́ orin. Má n fi ẹ́ẹ́piìs sétí, máa n fẹ́ràn láti máa gbọ́ orin.

Ah! Bẹ́ẹ̀ni o, mo máa ń sáré. Mo máa ń sáré dáadáa nígbà tí mo wà ní ilé ìwé tí mo ṣì kéré. Tí a bá ń ṣe inter house sport, mo máa ń sáré dáadáa. Mo maa n sáré fún house mi ìgbà ẹ́ la máa ní red house, yellow house, white house, blue house. Ehen. Mo máa fẹ́ràn láti máa sáré dáadáa fún house mi.

Èmi ò kí ń lọ ìṣègùn òde o. Ìṣègùn ọdẹ rara, èmi ò kí ń lọ. Mi ò ti è mọ ibi tí wọ́n ti ń ṣe gan-an dẹ́podẹ́po. Torí iṣẹ́ tí mò ń ṣe gan-an kò ń fún mi láyé ara mi pé mo ṣeré jáde dẹ́podẹ́po boya máa le pọ̀ ni mo ráyè lọ sí ìṣègùn òde, ọdẹ. Rara, èmi ò ráyè. Ayé, ayé ò tó, ayé yẹn ò yọ lọ́dọ̀ mi.

Iru fóònù alágbéka tí mo ń lò, Android phone ni fóònù tí mo ń lò. Android èyí tá a máa ń tẹ̀ lójú, òun ni mò ń lò. So fóònù alágbéka tí mò ń gbé kiri nìyẹn, Android phone òun ni mo ń lò, tí mò fi ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe. Mi ò ní ẹ̀rọ alágbèéká mi, gbogbo fóònù tí mo ní tó jẹ́ fóònù méjèèjì, Android, ìkan Redmi, ìkan Samsung.

Bẹ́ẹ̀ni o, mo máa ń sùn ní ọ̀sán ṣùgbọ́n kì í ṣe ojoojúmọ́. Ẹ̀ẹ̀kọ̀kan, ah kí n tó lè sùn lọ́sàn-án ni ó máa ń pẹ́ ṣùgbọ́n bóyá tí n bá, tí n ba, tí n bá ti lọ sí ibi iṣẹ́ tí mo ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ látàárọ̀ tó ti rẹ mí tí mo wá jàjà lọ wẹ̀ tí bá ṣe, bá ṣe bọ́ sórí ibùsùn mi báyìí mo ti lọ, mo ti sùn lọ nìyẹn.

Bẹ́ẹ̀ni o, ẹ̀yin máa n fọ́ mi gan an tí n bá ti jókòó jù níbi iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí mi ò bá dìde, tí mi ò ráyè dìde, tí mi ò ráyè lọ sí bóyá kí n lna ẹsẹ àbí kí n na ẹ̀yin, tí n bá máa padà dìde báyìí ẹyín máa máa ro mi ni a máa fọ́ mi gan an to jẹ pé.

Irun tí mo máa ń fẹ́ràn láti ṣe àwọn irun attachment torí kí í, ẹ́ irun attachment mo máa ń ṣe nítorí kí n ba kí n lè gbé kó pẹ́ díẹ̀ kí n tó sọ pé mo fẹ́ tu. Ẹ̀dẹ̀ mọ́ páàsì kó táwà, a ti ṣe irun báyìí kí i ṣe kékeré kí e lé dù à koṣà ànu wa ní. So, a! Máa ṣe irun, màá gbe fóóṣú méjì, màá gbe fóóṣú méjì àtàbọ̀ oṣù kan àtàbọ̀ igbà mí gan. Táyè bá gbà mí, màá gbe fóóṣú mẹ́ta.

Iṣẹ́ mi, gbogbo iṣẹ́ mi orí fóònù yìí ni. Yàtọ̀ sí n pé boya ti n bá ti lọ ibi iṣẹ́ tí mi ò tẹ fóònù fún bíi wákàtí mẹ́fa àbí méje tó n bá fún wa ní ààyè láti tàn foonu, ṣùgbọ́n ìgbà mí gan ta bá ń ṣiṣẹ́ lọ́wọ́ níbi iṣẹ́ báyii a máa tẹ fóònù. Mo fẹ́ lè sọ pé gbogbo ìgbà, gbogbo àkókò ni fóònù mi ló máa ń gbóná, ló máa ń gbóná gidi. Gbigbóná gidi ni ò tí òn ṣe kékeré.

À-àh. Irú ìbéèrè wo nìyẹn? Ṣé mo mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń wẹ̀ dáadáa torí bá ṣe kọ́ mi nìyẹn. À-àh, báwo mo ṣe máa dàgbà gọlọtọ gọlọtọ tó yi tí mi ò ní mọ bá ṣe ń wẹ̀. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn wà tí wọ́n ò mọ bó ṣe ń wẹ̀ ṣùgbọ́n èmi o, mo mọ bá ti ń wẹ̀

Èmi ò kí ń mu àwọn ohun mímu pírótínì o, mi ò mọ̀, mi ò kí ń mu wọ́n. Gbọ gbọ àwọn nǹkan tí èmi máa ń mu bí i beer, bí i mineral, àwọn nǹkan tí èmi máa ń mu ni ẹ́. Ṣùgbọ́n àwọn ohun mímu pírótínì, àh, èmi ò mọ̀ mu, mi ò, mi ò mọ̀ mu rárá.

Ipe ṣe ohun èlò mi níbi iṣẹ́ mo má ń jà fún ni o. Ṣùgbọ́n àǹfààní nǹkan tí èmi ní ni pé láàárín gbogbo wá bẹ́ẹ̀, ẹ, ọkọ̀ títọ̀dọ̀ mi ló máa ń kọ́kọ́ dé. Só tí ọkọ mi bá ti dé bẹ́ẹ̀ yen, tí bá ti gbé báàgì mi síbìkan, straight, mo ń bọ̀ lọ́dọ̀ àwọn ará ibi iṣẹ́ mi ni màá sọ fún wọn mo fẹ lo àwọn ohun èlò tó ń lò tó bá máa kúrò. So nǹkan tí àǹfààní tí èmi rí nìyẹn tí mo máa fi ń tètè rí ohun èlò lò níbi iṣẹ́.

Ìgbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Ah hmm ẹni tó bá lọ́kọ̀ ló ń rẹ epo. Ṣé èmi tí mi ní ọkọ̀ ni mo fẹ́ lọ ra epo? Kí ni mo fẹ́ fi epo ṣe? Níbo mo fẹ́ da epo sí? Mi ò lọ́kọ̀ o, mi ò tí ì lọ kọ́ ọba. Nǹkan ta ṣe ń ṣiṣẹ́, tí mo ṣe ń ṣiṣẹ́ lójú méjèèjì nìyẹn. Kí n lè rí owó láti fi gbé ìgbé ayé tó rọrùn.